Ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi pọ̀. Mo máa ń gbìyànjú kó jẹ́ wí pé mo jẹ oúnjẹ tó dára. Mo sì máa gbìyànjú kó jẹ́ wí pé mo ṣe eré ìdárayá níwọ̀nba tó máa fún mi ní àlàáfíà. Mo máa gbìyànjú kó jẹ́ wí pé mi ò ní jẹ oúnjẹ ajẹjù kó má baa dá ǹkan sí mi lára. Mo máa gbìyànjú kó jẹ́ wí pé àwọn ǹkan tí mò ń ṣe ó jẹ́ ǹkan tó máa mú ara mi, tó máa fún ara mi láàláàáfíà. Mo máa ń sá fún gbogbo ǹkan tó bá ti lè kó ìpalára bá mi àti jàǹbá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé mo fẹ́ràn àwọn ǹkan tó máa ń mú inú èèyàn dùn, tó máa ń mú báǹujẹ́ kú òní ọkan èèyàn nínú rẹ̀ sì ni àlọ́ apanilẹ́rìn wà. Nígbà ta kéré, a máa pa àlọ́ apanilẹ́rìn lọ́pọ̀lọpọ̀ láti fi dá ara wa, láti fi dá ara wa lára yá. Kódà àwọn àjálágbà inú wa, wa máa pe wa jókòó tí wa máa pa àlọ́ fún wa láti fi mú inú wa dùn. Àlọ́ apanilẹ́rìn ó jẹ́ ǹkan pàtàkì nínú ǹkan tí a dàgbà le lórí. Àlọ́ apanilẹ́rìn ó dùn lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń mú inú èèyàn dùn ó sì máa ń mú rọ̀ nù lọ.